Mo máa ń fọwọ́ mi ní àkókò àti ìgbà tí n bá ti ṣiṣẹ́ tán. Mo máa ń ríi wípé mo fọwọ́ mi tàbí kí n bá rìn níbi tí ó ní eruku mo máa ń ríi wípé mo fọwọ́ mi déedé. Tàbí kí n bá ṣẹ̀ṣẹ̀ gbọwọ́ ṣọ́wọ́ lọ́wọ́ ènìyàn, màá ríi wípé mo fọwọ́ mi torí àrùn jẹjẹrẹ kó má ṣe wọnú ọwọ́ mi. Mo máa ń rí ri dájú wípé mo ṣètọ́jú ọwọ́ mi lóòrèkòòrè kí n má ba gbé ọ-ọwọ́ kòkòrò sí ojú mi tàbí ọwọ́ ìdọ̀tí sí ojú mi kó máa ma fa àrùn jẹpẹ́jẹpẹ́ sí mi ní ojú.

Ìpàdé tí mo máa ń lọ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹẹ́kọkan ni o, ṣùgbọ́n nígbà míràn mo máa ń ní ìpàdé bí i mẹ́ta lọ́sẹ̀. Ṣùgbọ́n ìgbà kankan mo lè má ní ju ìpàdé kan. Ó di, ó di ìgbà míràn tí mo tó máa ń ní ìpàdé. Àwọn ìpàdé mi kan wà tó jẹ́ wípé ló, lórí tí a àwọn oníbàárà mi ni. Bí àwọn oníbàárà mi bá ṣe fẹ́ ìpàdé náà sí ni. Ìgbà míràn mo lè ní ìpàdé, mo lè ní ìpàdé lórí ọgọ́run àwọn oníbàárà mi. Máa wá mọ àsìkò tí mo máa fi wọ́n sí láti lè ṣe ìpàdé náà.

Mo máa ń lọ sí pàdé ní ẹ̀ẹ̀mẹta lọ́sọ̀ọ́ṣẹ̀, ṣùgbọ́n n kì ń ṣe gbogbo ìgbà ni mo máa ń lọ. Ó di gbà tí èmi àti àwọn oníbàárà mi bá ní ìpàdé, bí n bá ṣe rí bó ṣe pọ̀ sí i, mo máa yan ọjọ́ tí wọ́n ma jọ dúró tí a jọ ṣe ìpàdé náà. Torí wípé mo máa tún ní àwọn oníbàárà tuntun mìíràn tí wọ́n fẹ́ bá mi rajà láti òkè òkun láti ìlú òdìkejì, mo máa nílò kí mi wà ní àyíká ní àkókò náà kí dẹ̀ wà ní ilé iṣẹ́ lákòókò náà láti lè dáwọn lóhùn gẹ́gẹ́ bí ó ti yẹ láti lè gbà wọ́n wọlé tẹ́sẹ̀tẹ́sẹ̀.

Kì n ṣe gbogbo nǹkan ni mo lè sọ wípé mo mọ̀ ọ́n túú ṣe o, ṣùgbọ́n mo mọ̀ ọ́n túú ẹ̀rọ iná ṣe, ẹ̀rọ tí ń faná wọlé mo mọ̀ ọ́n túú ṣe. Tó bá bàjẹ́, èyí tí ń faná wọlé sínú ẹ̀rọ náà, mo mọ bí wọ́n ṣe ń túú ṣe. Tí ó bá mú iná wọlé, a mú iná wọlé sínú ẹ̀rọ iná, tí ó bá mú iná wọlé dáradára, mo mọ bí mo ṣe lè túú, tí màá nu ojú rẹ̀ láti lè fi èyí nǹkan kànkàn fi gbólójú, láti lè jẹ́ kí ojú rẹ̀ má ní dúdú kankan àbí àbàwọ́n kankan ní ara. Màá wá mú ú sínú epo, epo tí wọ́n rọ̀ sínú ẹ̀rọ fanafána wọlé hun, màá mú sínú rẹ̀, màá fi nùú, màá dápadà sínú ihò tí mo ti gbé, màá wá fi taná wọlé, a gbé iná wọlé, bí mo ṣe mọ̀ ọ́n túú ṣe ni hún.

Mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń sọ èdè Gẹ̀ẹ́sì dáradára láti lè máa fi bá àwọn oníbàárà mi tó ń bẹ ní òkè òkun. Mo fẹ́ kọ́ bí a ti lè ṣe máa polówó ọjà lórí ìlà. Mo fẹ́ kọ́ àwọn ohun tí mo ṣe, bí mo ṣe lè máa máa fi gbé ọjà mi lárugẹ, àwọn ohun tí mo lè máa kó ọjà mi sí fún àwọn oníbàárà mi. Mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe láti lè máa ṣe àwọn oníbàárà mi dáradára tí wọ́n bá ti, gbogbo ìgbà tí wọ́n bá ti ra ọjà lọ́wọ́ mi. Mo fẹ́ kọ́ bí a ṣe ń kíni ní èdè mìíràn tí ìlú kejì tí ọ̀dọ̀ mi. Mo fẹ́ kọ́ bí a ṣe ń lo ẹ̀rọ ayélujára yìí dáradára láti lè máa kó ọjà mi sí orí afẹ́fẹ́ fún àwọn ènìyàn láti máa gbọ́ bí ọjà mi ṣe rí, láti lè máa mọ ohun tí mò ń tà.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata gan lọ́pọ̀lọpọ̀ torí èmi tí ò bá ń jata, èmi yẹpẹrẹ ni. Èmi sì fẹ́ràn oúnjẹ tí ó ní ata, ṣùgbọ́n ò kí í ṣe bí bíi kó bóni lọ́fun o. Mi ò fẹ́ oúnjẹ tí á bómi lọ́fun, ohun aláta tí á bómi lọ́fun, but ko láta súẹ́súẹ́ tí màá jẹ tí ò ní le rìn mí láyà torí wipé mo fẹ́ràn láti jẹ oúnjẹ tí ó ní ata. Àgàgà ata ekuru, tí n bá rí ata ekuru, mo fẹ́ràn láti jẹ e dáadáa èyí tí abọ́ ìdí ata, ata náà ti sá sínú abọ́ ìdí tàbí iwò tó wà ní ẹ̀yìn ṣàkì náà. Mo fẹ́ràn ẹ̀. Tí n bá ti ń jẹ ẹ́, mo máa ń sọ fún àwọn ènìyàn kan kúrò lẹ́gbẹ̀ẹ́ mi torí pa n pe tí n bá gbé sí ẹnu, tí n bá fà a tẹ́yíntẹ́yín, kó má báa ta bá wọn ní ojú. Èmi ò sì ń fẹ́ kí n jẹun aláta tán kí ń má sanwó torí mo mọ̀ wípé tí n bá sanwó, ó lè lọ ta mi padà ta mi ní ojú. Káta má bá ta mi lójú, mo ma sanwó lẹ́sẹ̀kẹsẹ̀

Mo máa ń pa owó pamọ́ ní àwọn ìgbà kánkan ṣàṣà ní gbogbo ìgbà tí mi ò kín ń pa owó pamọ́ torí pé mọ máa ń fẹ́ kí iṣẹ́ mi má dàgbàsókè si. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe, mo nílò láti máa pa owó pamọ́ torí pé màá fẹ́ ra àwọn ọjà mìíràn tí owó tí ó wà ní ilẹ̀ tí ò ti tọ́ rà. Owó tí mo fi pamọ́ náà, òun ni màá mú láti ra ọjà tí mi ò ní rí sórí igbá torí wípé owó ni a fi ń wà owó. Ìdí tí mo tún máa ń fi fowó pamọ́ bí àwọn eléyìbo ṣe máa ń sọ wípé kí a máa tọ́jú owó torí àwọn ìgbọ̀ọ̀jọ̀, ìyẹn nínú òwe ni mo fi pa òó. Ìyẹn ìmíràn tún kọ́. A máa ń nílò owó nígbà mìíràn bí gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe nígbà náà. Ọ̀gá mi ò n sábà ń tètè san owó wa lóṣooṣù. Ara owó tí n bá mú pamọ́, òun mo máa fi ránṣẹ́ sí ìyá mi Àdùkẹ́ nílé láti lè jẹun, láti lè ṣètọ́jú ara rẹ̀ lásìkò tó yẹ àti ìyá ìyá bàbá mi tó wà ní oko láti lè fi nǹkan oríṣiríṣi ránṣẹ́ si torí ó fẹ́ràn mi lọ́pọ̀lọ́pọ̀.

Mo máa ń gbòro awọ́n oníbàrá mi. Ìgbà míràn tí ń bá ti wa ń bí iṣẹ́, wọ́n máa ń wọlé wá bá mi ní di ìtajà mi. Ìgbà míràn wọ́n máa ń pè mi lórí ẹ̀rọ mi, ẹ̀rọ ayélujára kó bá mi sọ̀rọ̀ lórí ìlà. Wọ́n a bá mi sọ̀rọ̀ bí gbogbo ọjà ṣe rí àti ohun tí mò ń tà, èyí tí mi ò tà àbí èyí tí mo máa yí tà. Wọ́n á bèrè lọ́wọ́ mi bí gbogbo rẹ̀ ṣe ń lọ.

Bẹ́ẹ̀ni, ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ dé ìlú Èkó, ah wọ́n gbá mi síra. Kódà wọ́n gbá, wọ́n gba ohun tí mo, mo ṣe níjọ́sí ní ọjọ́ náà. Torí pé èmi rò pé tí n bá ṣiṣẹ́ kárakára wọ́n ó fún mi lówó tó ṣe gun boy. Ìgbà gbẹ̀yìn gbẹ̀yìn tí mo parí iṣẹ́ náà ni ọ̀gá náà sọ fún mi wípé mo ṣe ohun, wípé má rí alaanu. Wọ́n sì ṣamí ọ torí pé mo mọ ìpè dá mi lójú pé má rí alaanu. Kódà kò fún mi ní ìkankan ní ọjọ́ náà. Ó sì dùn mí torí pé àjòjì ni mo jẹ́ ní ìlú náà. Mo sì nílò owó láti lè gbálẹ̀, láti lè jẹun, láti lè máa fi wá iṣẹ́ mìíràn. Ó dùn mí gan an lọ́jọ́ náà. Kò sì fún mi ní ìkankan pẹ̀lú bó ṣe múra tó kàtìkàtì. Ó mú wa gbingbin gbingbin torí pé olówó ni pàápàá. Ó sì gbé ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì wá síbi ibẹ̀. Èdí yìí ni mo fi tètè ṣá sí ìdí iṣẹ́ náà tí mo bá ṣe, tí mo bá rẹrù lọ sí ìdí mọ́tò rẹ̀ tí mo ṣe gbogbo ohun ńlá ńlá fún. Nígbẹ̀yìn gbẹ̀yìn kò fún mi ní ìkankan.

Lẹ́ẹ̀kọ̀kan ni mo máa ń wọ gíláàsì. Èyí tí n bá fẹ́ ṣiṣẹ́ aláwòrán oní dígí àbí olójú fóònù oní tẹréè tí wọ́n máa ń tẹ̀, ìgbà kọ̀ọ̀kan ni mo máa ń lò torí ìgbà mìíràn afẹ́fẹ́ máa ń fẹ́ kó má ba kọ sí mi lójú. Tàbí ìgbà tí n bá fẹ́ rìn nínú òòrùn, èyí ni mo máa lò gíláàsì tí óju oòrùn lẹ́ẹ̀kọ̀okan ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ̀ wọ́n o.

Ọjọ́ Ọjọ́bọ̀ jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jùlọ. Torí pé tí a bá ti lè wọ Ọjọ́bọ̀, Ọjọ́bọ̀ ni a ti ń súnmọ́ ìparí iṣẹ́ ti ọ̀sẹ̀ náà. Ọjọ́ àbámẹ́ta, òun ni ọjọ́ tí mo máa ń ṣiṣẹ́ ilé mi. Ọjọ́ Àìkú, òun ni ọjọ́ tí mo máa ń lọ sí ilé ìjọsìn. Torí bẹ́ẹ̀, ọjọ́ àwọn tí ọjọ́ tí mo fẹ́ràn náà nìí hun. Ẹ ṣé o.

Bẹ́ẹ̀ni, oúnjẹ tó bá ti lẹ́rọ̀ fún ìlera, mo fẹ́ràn rẹ̀ torí pé ó má a mú ara mi dá géégé, ó sì má a fún ara mi ní ìlera tó péye. Torí bẹ́ẹ̀, mo sì má a jẹ́ oun tí ó bá fún mi ní ìlera gidi torí pé, mo má a fẹ́ràn kí n ṣètọ́jú ara mi. Torí pé mo dẹ̀ sí máa n lọ sí ibi iṣẹ́ mi, mi ò fẹ́ oun tí ó máa dínà ilé iṣẹ́ torí tí n ò bá ṣe iṣẹ́ mi dáradára, oníbàárà ò ní lè wá máa bá wa máa rajà bí wọ́n ti ṣe ń ràá. Kò dẹ̀ sí ní sí ọjà nílé iṣẹ́ mi, ilé ìtajà mi bí ó ti ṣe ń wà ní gbogbo ìgbà. Torí bẹ́ẹ̀, ìlera lọ́rọ̀ mo sì má a ń ṣe láti lè jẹ́ kí n ní ìlera gidi torí pé mo ní ìyá tí mò ń tọ́jú, mo sì ní bàbá ìyá mi láti tọ́jú, mo dẹ̀ sì nílò láti tọ́jú ara mi dáradára.

Ó ti o, èmi ò fẹ́ràn kí n máa jiyàn, ibi kí bí tí bá ti rí ohun tí ó máa mú mi jiyàn, mo máa ń kúrò bẹ́ẹ̀ ni torí pé mi ò fẹ́ràn kí n máa jiyàn. Èyí tó bá ti ní ṣe pẹ̀lú kí ènìyàn máa jiyàn, èmi máa ń sá fún un torí mi ò fẹ́ràn láti jiyàn kankan ní gbogbo ìgbà.

N o fi taratara fẹ́ràn fèrèsé ọkọ̀ o, ṣùgbọ́n ẹ̀kankan tí o bá ti jẹ́ mọ́tò tí kò sí afẹ́fẹ́ toyinbo nínú rẹ̀, mo má fẹ́ràn kín dúró sí fèrèsé ọkọ̀ láti lè má jẹ́ kí afẹ́fẹ́ afẹ́fẹ́ gangan má wọlé sí mi ni ara, torí afẹ́fẹ́ tí atode elédùmarè wà òun lọ ṣe pàtàkì nínú ayé ẹ̀dá, torí pé o má ń mú ẹ̀mí wá láti lè ṣe dáradára fún wa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn fèrèsé ọkọ̀ nígbà kọ̀ọ̀kan torí pé mo má ń fẹ́ràn kí afẹ́fẹ́ má wọlé sí mi nínú ọkọ̀ tí ò bá ti sí lọ́lọ́ nínú rẹ̀. Mo máa ń fẹ́ràn kí ń máa gba afẹ́fẹ́ taàtita kó máa wọlé sí ọ̀dọ̀ mi láti ẹnu fèrèsé sí mi ní ara.

Mo ma n fọyin mi lóòrèkóòrè, màá fọyin mi lówuro, ma fọyin mi lálẹ́ tí n bá fẹ́ lọ sùn. Òwuro náà torí pé gbogbo ohunkóhun tí n bá ti jẹ, mo máa n fẹ́ràn kí n fọyin mi tí ìdọ̀tí bá máa sá sínú eyín mi torí pé mi o fẹ́ kí eyín mi ní àrùn jẹjẹrẹ nínú. Bẹ́ẹ̀ náà ni òwúrọ̀ mo máa n jí ti mo ma n fọyin mi torí mo ti pẹnude jù fún gbogbo wákàtí òru náà. Mo nílò láti fọyin mi láti jẹ́ kí eyín mi máa mí fẹ́lẹ́fẹ́lẹ́ dáradára sí àwọn oníbàárà mi tí n bá ti lọ bá sọ̀rọ̀ ní ibi ìtajà mi ní ojoojúmọ́ bí mo ṣe má n ṣẹ́tè mi ni ó.

Kí ń tó lọ sùn, màá jẹun. Lẹ́yìn ìgbà tí n bá ti se ounjẹ tán, màá jẹun tó dára, màá wẹ̀ lásìkò, màá sì ṣe ètò ohun tí mo nílò fún ọjọ́ kejì sílẹ̀ láti gbe lọ ibi iṣẹ́ sínú àpò mi kí n má baà gbàgbẹ́ ohun kó ohun. Màá sì lọ sí gbogbo àyíká, màá wo àyíká dáradára, tí gbogbo rẹ̀ bá ti dára, màá wọnú yàrá mi lọ, màá dẹ̀ bọ́ sórí ibùsùn mi, màá kí pelé eludúmarè mi fún wipe o fún mi ní ọjọ́ òní láyo àti àlàáfíà, ó sì jẹ́ kí n rí ohun mèremère gidi tó ṣẹlẹ̀ sí mi ní ìdí iṣẹ́ mi, ó bùkún mi, màá dúpẹ́ lọ́wọ́ elédùmarè, màá sì sùn ọ̀kọ̀ọ̀kan láòjì.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún dáradára ju ọwọ́ ọ̀sím lọ. Sugbon gbogbo ọwọ́ ni mo gbogbo, ọwọ́ méjèèjì ni mo máa ń lò. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ló máa ń yá mi lára láti lò fi ṣe ohunkóhun tí n bá fẹ́ ṣe. Ọwọ́ ọ̀sín náà mo máa ń lò lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n ọwọ́ ọ̀sí mi máa ń yá mi lára àti lòjù. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa lo ọwọ́ méjèèjì lẹ́ẹ̀kan fún àwọn ohun tí bá rí pé ọwọ́ ọ̀tún nìkan ò lè ṣe. Ọwọ́ méjì ni ìgbẹ́ rí lè rí.

Bẹ́ẹ̀ni, mo lu etí mi. Etí méjì ni mo lu. Mo lu kan sí ẹ̀gbẹ́ àrá wọn. Bẹ́ẹ̀ni, ìgbà tí mo lu sẹ́gbẹ̀ àrá wọn ní ìjọ́ kìíní àná, ìkan kọ́kọ́ wú. Ìgbà tó yá, mo fi àwọn ohun kọ̀ọ̀kan sí láti lè mu lọlẹ̀. Ó jiná dára dára torí mo máa ń gbéra láńtà wá yẹn atupa wá nígbà náà láti lè mú kó tètè sàn. Ìgbà tó wá yá, ìgbà mìíràn mo lè fi yẹtí méjì sí etí náà. Ìgbà mìíràn tó bá wù mí, mo lè fi ẹyọ kan sí. Ìgbà bó bá tún ṣe wù mí sí, mo lè fi méjì sí. Àgàgà tí bá fẹ́ lọ sí ọ̀dọ̀ olólùfẹ́ mi, ó máa ń fẹ́ràn kí n má wo yẹtí kankan sí etí. Ó máa ń fẹ́ rí mi ní ìdá tí ọlọ́dun máa rí dá mi.

Mo ti mú rí o, àtìgbà náà mi ò ń dá mú ọtí mọ́. Ṣùgbọ́n tí n bá ti wà ní ọ̀dọ̀ ọ̀gá mi tí ó kọ́kọ́ kọ́ mi ní iṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bá ti ń ṣe àjọyọ̀, ó máa pín ọtí fún gbogbo wa sínú abọ́ ìmu nǹkan. Tí ó bá ti pín fún gbogbo wa, a ó mú níwọ̀nba. Èmi, ọjọ́ tí mo danìkan mú ọtí, ṣe ni ó pa mí gidi. Ọjọ́ náà ni mo mọ ìtumọ̀ ó ń pa bí ọtí torí ó ń mú ojú mi yí bìrìbìrì, ó ń mú etí mi kọ́ kalakala, ó sì mú ẹnu mi wí kọ̀tọ̀kọ̀tọ̀ ní ọjọ́ náà. Ṣé ni mò ń wí kátakàta. Mi ò le rìn dáadáa lọ sílé. Àyàfi ìgbà tí mo pe olóòlùfẹ́mi tó wá gbé mi pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì rẹ lọ sílé lọ́jọ́ náà. Òun ni àtìgbà náà ni ó ti kìlọ̀ fún mi. Obìnrin ni mí, kí ń yé máa mú ọtí mọ́. Mi ò wá kí wà máa mú ọtí mọ́. Láti ìgbà náà, àyàfi tí ó bá wà ní agbègbè mi nígbà náà ni mo máa ń mú.

Ó gba ìgbà kan, ìgbà kan tó sì gba ó dín ní mẹ́tàdílógún tí a má fi ń ṣẹ́ níbi iṣẹ́ nígbà kọ̀ọ̀kan ní oúnjẹ náà. Torí pé emi fẹ́ràn oúnjẹ o, mo má ń fọkànbalẹ̀ tárátárá, mo má fi ń jókòó n jẹ oúnjẹ mi ní gbogbo ìgbà. Mi ò ń fì ẹbí, mi ò fi ń jẹrà mí níyà.

Ọjọ́ mẹ́tàlá ni mo ní fún ìsinmi ọdọọdún, kò sì gbọdọ̀ dín nínú rẹ̀ torí pé a nílò láti tètè padà síbi iṣẹ́. Ka má ṣe yọ ẹnikẹ́ni lẹ́nu ní àkókò náà, ká dẹ̀ má ṣe dá àwọn oníbàárà wa dúró láti lè bá wa rajà ní àsìkò tí ó yẹ wọ́n àti àsìkò tí wọ́n fẹ́ràn láti rà.

Ìpàdé ori fóònù ó máa ń dùn nígbà tí n bá wà nílé mi ni mo máa ti ń fọkọ̀balẹ̀ máa fi ń ṣe torí pé mo rí i pé kò sí ẹni tí ó ń yọ mí lẹ́nu ní àkókò náà. Ara mi sì máa ń balẹ̀ láti lè ṣe é ní orí afẹ́fẹ́. Kò sí ohun tí ó ń fà mí padà sẹ́yìn, kò sí ohun tí ó ń dìmi lọ́wọ́, kò sí ohun tí ó lè jẹ́ kí n lè ṣe ní àkókò náà.

Ibẹ́erẹ̀ ni, mo ní káàdì iṣẹ́, mo sì máa fi han àwọn ènìyàn tí n bá rí láti lè mọ irú iṣẹ́ tí mò ń ṣe, láti lè wá jẹ́ oníbàárà mi, láti lè ṣe gbogbò nǹkan tí wọ́n bá ríi pé à ń ṣe nílé iṣẹ́ náà. Ó de sí máa ń mú àwọn ọ̀pọ̀lọpọ̀ oníbàárà wá fún mi. Késè tí n bá ti fi káàdì iṣẹ́ mi hàn wọ́n, wọ́n máa rí wipé mi ò parọ́, òtítọ́ ni mò ń ṣiṣẹ́ náà, mo sì ń ṣiṣẹ́ mi kárakára ni.

Tí n bá ti parí iṣẹ́ ní ọjọ́ náà, kété ni màá jókòó tí màá ṣe gbogbo ìṣirò ọjà tí mo tà láti lè rí dájú wípé mi ò, mi ò, owó kánkan ò dín. Láti lè rí dájú wípé mi ò ṣà, mi ò ṣà ṣe dànù lọ́jọ́ náà. Gbogbo ẹni máa ń kó tí màá kà tí màá ṣe sí ọ̀tọ̀ọ̀tọ̀. Èyí tí mo jẹ́ èrè tèmí, màá fi sọ́tọ̀. Èyí tí ó jẹ́ ti owó ti, tí mo fi rajà gangan, màá kó sọ́tọ̀. Èyí tí mo fi wọ ọkọ̀ lọ fi ra ọjà náà, màá kó sọ́tọ̀. Màá ba lè ṣe ìránṣẹ́ sí ibi tí mọ tuntun ń ra ọjà mìíràn.

Mo máa rà kété tí a bá ti wọ oṣù kejì nínú ọdún yìí. Mo raa imíràn torí wípé oti mo nílò láti se èyí tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lò, tí ó lè mú mi máa ya àwọn ọjà tí mò ń tà dáradára. Tí àwòrán náà ó sì máa mọ́n gédére-gédére sí àwọn oníbàárà mi láti lè rí ohun tí mò ń tà, láti lè rí ipé ohun tí mò ń tà bí ó ṣe rí ni. Torí èyí tí mò ń lò yìí, kò ìran rẹ̀ kò sá dọ́rọ́ndọ́rọ́ bí àwọn ènìyàn ṣe ń retí kó ṣe sá dọ́rọ́ndọ́rọ́. Óun ní mo torí sọ wípé, mà á rí dájú wípé mo ra titun láti lè máa ya àwòrán tí ó dára pẹ̀lú rẹ̀.

Àkókò márùn-ún ni mo fiṣẹ́ mi sí láti lè ṣe ohun tí mo fẹ́ ṣe láti lè jẹ́ kí àwọn oníbàárà mi lè wọlé ní àkókò tí ó bá wà fún wọn láti lè ṣe nínú àkókò tí mo fi lẹ̀. Èyí yóò ku àkókò náà ní fún ra lára mi láti lè rí lò láti lè gbọ́ tara mi, láti lè ṣe àwọn ohun tí mo tún nílò láti máa bá wọn sọ̀ lórí afẹ́fẹ́ fún àwọn oníbàárà tuntun àtàwọn tí mò ń bá rajà.

O ti o, èmi kò mọ̀ bí wọ́n ṣe ń yàwòrán, ṣùgbọ́n ẹ̀gbọ́n mi Adigun ó mọ bí wọ́n ṣe ń yàwòrán, ó sì máa ń ya láti lè fi pó owó wọlé fún wa láràárọ̀. Ni gbogbo ìgbà ló má a ń yà.